Ìgbà tí mo máa ń gẹ irun mi, ìgbà tí mo máa ń gẹ irun mi kò ní ìgbà tí ìgbà tó, tẹ́, kí mo má n gẹrun, àmọ́ ìgbà tí mo ti gẹrun kẹ́yìn ni ìgbà tí mo wà ní ilé ìwé girama, ìgbà yẹn ni mo ti gẹrun kẹ́yìn. Títí tí mo fi parí ilé ìwé girama mi báyìí, a máa ń gẹrun nítorí jẹ́ ǹkan tí ó pọn dandan fún ọmọ ilé ẹ̀kọ́ láti ṣe. Àmọ́ láti ìgbà tí mo ti jáde, mo gẹrun mi bí ẹmẹ̀lọ̀ kan sí, lẹ́yìn ìgbà yẹn mi gẹrun mọ́.

Èmi ò kí n sáré o. Ǹkan tó lè mú mi sáré ni bóyá tí ǹkan tí ó bá jẹ́ pé ǹkan tó máa já yàn láya jẹ, àbí bóyá mo súre fẹ́ ṣe ǹkan tí n ba fẹ́ sáré ṣe ǹkan, ìgbà yẹn ni mo máa sáré. Àmọ́ eré pé kí èèyàn má sáré eré ìdárayá, a! Èmi ò kí n sáré ìdárayá o, ní ilé ẹ̀kọ́ gán, mí kí n sa.

Bẹ́ẹ̀ni mo máa ń fín turari àmọ́ ó ti pẹ́ díẹ̀ sẹ́yìn tí mo ti fìn ní ilé wa ní ìgbà tí mo wà ń kékeré. Bàbá mi ò le ṣe kí ó má fin turari. Ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó máa n sáábà se ní gbogbo ìgbà ní. Èmi náà dè fẹ́ràn rẹ̀ èyí tí ò bá ṣe èyí tí ó le pẹ̀yàn lára. Àmọ́ èyí tó bá lè pẹ̀yàn lára kò dáa ní ara torí ó má ń jẹ́ kí mí mí ẹ̀yàn ó máa Ó má n kó jàmbà bá ọ̀nà àti mí fún ẹ̀yàn.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ̀jù ọun ni ẹ̀fọ́ ṣọkọ, tí a kó oríṣiríṣi sí, ẹja gbígbẹ, ẹja yíyan tí atá wá dùn dáadáa kí eeyan wá ro sèmó, kí eeyan wá fi jẹ́, kí epo kó má ṣe ṣọ̀ṣọ̀ lórí rẹ̀, k'átá náà má ṣe ṣọ̀ṣọ̀ lórí rẹ̀. Ohun le ẹ̀fọ́ tí mo fẹ́ràn jùlọ. Àmọ́ yàtọ̀ sí ìyẹn náà, mo tún máa ń jẹ ẹ̀fọ́ úgwú nà àti ẹ̀fọ́ ìyànàpàjà. Ṣùgbọ́n èyí tí mo nífẹ̀ẹ́ sí jùlọ, òun náà ni ẹ̀fọ́ ṣọkọ.

Èmi ò ní, e, èmi ò ní ìrántí kankan fún pé bóyá mo gun ọkọ̀ akẹ́rù rí, àmọ́ ìgbà tí mo máa ń lọ sí ilé ìwé, ilé ìwé gíga ìgbà tí mo máa ń lọ sí ilé ìwé gíga láti ilé, àwọn ọkọ̀ tí mo máa ń wọ̀ náà àwọn ọkọ̀ tó máa ń kó ẹrù mọ́ èrò ni, tó bá pé ró tán wọ́n á dẹ́ di ẹrù èrò náà mọ̀ àti ẹrù tí wọ́n bá fẹ́ fi ránṣẹ́ sí àwọn èèyàn. Ṣùgbọ́n pé mo gun ọkọ̀ akẹ́rù gan an gan mi ò rò pé mo gun rí.

Mi ò gún ọkọ̀ ojú omi rí o. Bíó tiẹ̀ ṣe, bíó tiẹ̀ jẹ́ pé ìgbà mí báyìí, ó ma ń wùn mí gùn torí ibi tí mò ń gbé o sún mọ́ omi dáadáa àmọ́ mi ò gún rí torí ìbẹ̀rùbojo tí ó ti wà lára mi láti kékeré. Ó wà nínú àwọn ǹkan tí wọ́n ní mo máa gbìyànjú láti ṣe, ṣùgbọ́n mi tí ì ní ọkàn láti gún pé kí n dáyà lọ gún, mi ò gún rí. Àmọ́ ǹkan tó wọun mí kí n gùn ni.

À, tí n bá ní aṣọ òtútù báwo ni moṣe fẹ́ ṣe. Aṣọ òtútù kò n se ǹkan oge, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì tó ṣe koko nínú àwọn ǹkan tí ènìyàn bá máa ní ní ǹkan lílò. Torí àwọn ǹkan tí ó le fi múnyàn dẹ́kun kí òtútù wọ inú àgò ara ènìyàn, òun náà ní aṣọ òtútù. Ní aṣọ òtútù dáadáa, mò jẹ́yàn tí òtútù ma ń tètè mú. Tí mi bá ní aṣọ òtútù, ìjàmbá ni mo n wá fún ara mi bẹ́ẹ̀ni.

Bo tiẹ́ jẹ́ pé mi ò tí ì ní iṣẹ́ kan ní patọ̀, àmọ́ kò sí iṣẹ́ tí kò ní ìdojúkọ. Iṣẹ́ tí mo lè sọ pé mo ní lọ́wọ́ tó jẹ́ pé ó ní ìdojúkọ, ọ̀unà ní iṣẹ́ kí eeyan ma hun biidi àti iṣẹ́ kí eeyan má ṣe. Ìdojúkọ tó wà níbẹ̀ ó pọ̀ gan bí ihun biidi n ṣin kí eeyan too rí àwọn èèyàn tó máa gbé fún eyan, ó ma ṣe díẹ̀ tí ẹyan bá dẹ̀ tún wá rí naa àti lọ ra àwọn nǹkan yẹn láti lè hun kíákíá láti lè gbé fún ẹni tó ní irun dídì náà, náà ni tìẹ̀ náà lọ́wọ́. Ìdúró ẹ̀yìn, àwọn ìdojúkọ pọ̀ gan gidigidi gan.

Kò fi bẹ́ẹ̀ yára o. Kò yára kankan, kódà àìmọye ìgbà tí mo máa ń bínú pa gan torí bó ṣe lọ́ra sí, ní ẹkọ kán dẹ̀ ní ó ma n se dáadáa, tó jẹ pé ó ma wà ní ẹ bí àárín kí nǹkan yára àti kí nǹkan lọ́ra díẹ̀. Àmọ yàtọ̀ sí yen, o lóra náà ni ìgbà mi. Àgàgà tí kò bá sí íńtánẹ́ẹ̀tì báyìí, a máa se dégedége ni.

Ṣé èyan wà tí kò kín ṣe àtúnlo nǹkan nígbàtí èyí ò bá kín ṣe àpá. Tó bá ti jẹ́ ǹkan tí ọleyan gbọdọ̀ túnlo, èyan gbọdọ̀ túnlo náà ni eyan o gbọdọ sọ́onu àbí kí eyan júlẹ̀ láláìlọ́. Èmi máa n sàtúnlo ǹkan dáadáa o, torí ǹkan tí mo bá fọwọ́ rà, mo gbọdọ̀ mọ pàtàkì ẹ̀, mo gbọdọ̀ mọ ìwúlò rẹ̀. Báwo ni mo ṣe wá ní túnlo. Mo máa n tún ǹkan lo dáadáa.

Ibi tí mo mí ní ibi pàtó tí mo fẹ́ràn jùlọ mọ́, ibi tí mo tọ́kàn mi tó kúndùn jù tó má ń wà lọ́kàn mi ní gbogbo ìgbà láti lọ, ọ̀ún náà ni e, Saudi Arabia. Bẹ̀ ni ó má ń wà lọ́kàn mi jùlọ láti lọ jọ̀, kí n lè ṣe umra pẹ̀lú àjè. Ibi tí mo kúndùn jù niyen Lẹ́yìn yẹn, mi lè sọ pé ibi pàtó báyìí ni mo fẹ́ràn jù dọ́.

Kò sí ìgbà tí èèyàn lè ṣe ìmótótó ilé rẹ̀. Ni ojúmọ́ ṣé èèyàn lè ṣe kí a má ṣe ìmótótó ni, àmọ́ pé ìgbà kan pàtó ni kò ní gba pàtó. Àgàga tó bá jẹ́ ilé ọlọ́mọ ọwọ́ rẹ̀, kò ní pàtó àsìkò tí ẹ lè ṣe ìmótótó. Àwọn ètò ṣe kókó jù ni kí wọn ṣa má ṣe ìmótótó ní òrékórè torí à ti dẹ́bọ̀ ẹ àárín àti ìjàmpá.

Mi o ní pàtó àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́. Kò sí ìgbà tí mi ò fẹ́ràn. Ìgbà tó bá sà ti jẹ́ pé ìgbà tó dáa ni, tó bá ti jẹ́ àsìkò tó sùnwọ̀n, kí gbogbo nnkan kó ti lọ ní ti dáadáa, oun lèmi fe. Mi o, Àfi torun bá ràn, àsìkò torun bá ràn, èmi o nífẹ́ sì. Agaga tí mo bá wà níta. Àmọ́ lẹ́yìn iyẹn kò sígba tí mi ò fẹ́ràn nínú ọjọ́ o.

Àh ti mo bá n ka iyè ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójojúmọ́, má ti, má ti, má ti ka kọjá òǹkà o, o máa kọjá òǹkà, kò ní òǹkà o. Kò sí ìgbà tí emi o le wo ojú àwòrán, mo nífẹ̀ẹ́ sí kí ma wo ojú àwòrán gan an, nǹkan tí, o jẹ́ àwọn nǹkan tí mo kúndùn lára nǹkan tí mo kúndùn, mo fẹ́ràn kí ma wo ojú àwòrán gan an, mi ò ní òǹkà iyè ìgbà tí mo le wo ojú àwòrán o, kò sí ìgbà tí mi o le wo.

Ẹhn mo ní ètò àbọ̀ kọ̀mpútà tó bá jẹ́ ǹkan tí ibéèrè yi túmọ̀ sí ni pé ṣé mo mọ̀ nlo kọ̀mpútà? Àmọ́ lẹ́yìn yẹn tí ẹ ṣé mó dè, ǹkan tó túmọ̀ sí náà ni yẹn, pe ṣé mo ní ètò ààbọ̀ kọ̀mpútà, tí mo ṣe mọ̀ nlo ṣe mọ̀ dáàbòbò kọ̀mpútà mi. Mo mọ̀ dáàbòbò dé ibìkan, kò un ṣe pé mo mọ ìdáàbòbò kọ̀mpútà náà lọ jìnà bẹ́ẹ̀, ṣùgbọ́n mo ṣì lè dáàbòbò kọ̀mpútà mi dé àwọn ìpele kan kan.

Mo ti sọ pé mi ò kì í ṣe eré ìdárayá kankan. Ẹni tí ò bá ń ṣe eré ìdárayá kò lè ní ìforúkọ sílẹ̀ ní ilé eré ìdárayá torí nǹkan tí mi ò kí n ṣe ni kí wá ni mo fẹ́ lọ fi orúkọ mi kalẹ̀ sílẹ̀ fún. Mi ò ní orúkọ ní ilẹ̀ sí ọ̀dọ̀ àwọn ibi ilé eré ìdárayá. Mi ò ní orúkọ ní ilé ìdárayá. Ìdárayá, ẹ́ ni ní orúkọ ní ilé ìdárayá kankan.

Méjèèjì ni mo fẹ́ràn àti coffee àti tea. Méjèèjì ni mo nífẹ̀ẹ́ sí, kò sí èyí tí mi ò lè mu. Ǹkan tí mo fẹ́ràn gan tó jẹ́ pé mò le máa mú ní ojoojúmọ́ gan Àti coffee o àti tea o, kò sí èyí tí ó jẹ́ nǹkan tí mi ò lè mu nínú méjèèjì. Méjèèjì ni mo nífẹ̀ẹ́ sí. Àwọn nǹkan to jẹ pe o máa ń mú inu mí dùn gan ni tí mo bá ti mú. Paápa júlò tó bá jẹ́ coffee gbóná tómi náà lọ́wọ́rọ́ tàbí tó bá jẹ́ tea tómi náà tutù dáadáa.

Mi ò lè sọ pé bẹ́ẹ̀ ni, mi ò dẹ́lẹ̀ sọ pé rárá, torí mo máa ń tẹ àtẹ̀ránsẹ́ sí fún àwọn ènìyàn ṣùgbọ́n mi ò mọ̀ bóyá mo tẹ̀, mi kì í, kò ṣe pé mi mọ̀, mi kì í tẹ̀lé ìlànà ó lẹ́tà kíkọ, àmọ́ mo máa ń tẹ àtẹ̀ránsẹ́ sí àwọn ènìyàn. Lọ́wọ́ kan ṣá, mi ò lè sọ pé, pé mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn torí mo máa ń kọ àtẹ̀ránsẹ́. Tí a tẹ̀mọ́ iṣẹ́ náà, àtẹ̀ránsẹ́ tó bá jẹ́ lẹ́tà kíkọ náà tọ, mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn yẹn.